Mo máà ń rí i dájú pé ọjà mi dára nípa mímú àyẹ̀wò tí ó péye wá. Ni àkọ́kọ́, mo máà ń sààyẹ̀wò dídára ọjà kín tó gbà á tàbí kín tó fi hàn oníbàárà mi. Mo tún máà ń yan àwọn olùpèsè tó dájú tí mo sì ní ìgbàgbọ́ nínú wọn. Nígbà tí mo bá ń ta ọjà, mo máà ń gba ìròyìn àti ìròyìn padà lọ́dọ̀ àwọn oníbàárà mi kí n lè mọ ohun tí wọ́n fẹ́ràn tàbí ohun tí mo lè ṣe dáadáa si. Ni gbogbo ìgbà, mo máà ń pa ìlànà ìmọ́tótó àti ìtọ́jú ọjà mọ́ kí lè jẹ́ kó dájú pé ọjà tí mò ń ta dára ó sì lè mú ìtẹ́lọ́rùn wá fún àwọn oníbàárà mi.

Mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi pẹ̀lú ìtẹ́lórún àti pẹ̀lú ayọ̀. Ní ọjọ́ náà, mo máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìyè àti àánú tí mo rí gbà ní gbogbo ìgbà. Mo máa ń lo àkókò náà pẹ̀lú ẹbí àti àwọn ọ̀rẹ́ mi. A máa ń jẹun papọ̀, a sì máa ń rẹ́rìn-ín pọ̀. Nígbà mìíràn, a máa ń ṣe oúnjẹ pàtàkì tàbí ra àkàrà òyìnbó kékeré láti ṣe ayẹyẹ náà. Mo tún máa ń gba ìkíni àti àdúrà rere lọ́dọ̀ àwọn ènìyàn mi. Èyí tó máa ń mú inú mi dùn gidi gan-an ni. Àjọyọ̀ ọjọ́ ìbí mi kìí ṣe dandan rárá, ṣùgbọ́n ó máa ń kún fún ayọ̀, ìfẹ́ àti ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìdásílẹ̀ mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn rírin òkè. Mo fẹ́ràn rẹ̀ nítorí pé ó jẹ́ kí ara mi ṣiṣẹ́ dáradára, ó sì máa ń fún mi ní agbára. Nígbà tí mo bá ń rìn òkè, mo máa ń rí àyíká wípé ó ní ẹwà, mo sì máa ń rí afẹ́fẹ́ tútù tó ń jẹ́ kí inú mi balẹ̀. Rírìn òkè tún ma n ranmi lọ́wọ́ láti ronú dáradára kí n sì yọ ara mi kúrò nínú ìrònú púpọ̀. Ó jẹ́ ìdárayá tó dára fún ìlera àti fún ọpọlọ mi ní ìgbàkígbà tí mo bá ń rìn òkè.